Mo fẹ́ràn kíkọrin, ọ̀pọ̀ ìgbà ló ti jẹ́ pé ìgbà tí mo bá ń ṣiṣẹ́ ni mo máa ń sábà kọrin jù. Ìgbà mìíràn sì wà tío jẹ́ pé, ó kàn máa wù mí láti máa kọrin, bí a ti bá fẹ́ láti gbádùn ara mi tí mo ń jẹ oúnjẹ aládùn, tàbí tí bá kàn rán tí orin kan lọ́kàn mi, mo máa ń wù mí láti kọ ọ́ jáde. Ìgbà mìíràn sì rè é lè jẹ́ pé àwùjọ ni mo wà láàrin àwọn èyàn tí jẹ́ pe ajoma máa kọrin pọ̀ tí a sì máa gbádùn orin náà. Yatọ̀sí yẹn, kíkọrin máa ń fún mi láyọ̀. Ó máa ń jẹ́ kí àwọn nǹkan tí mo rò kí n gbàgbé ẹ náà ní àwọn ìgbà tí mo fi ń kọrin yẹn. Nítorí náà ó máa ń wù mí láti máa kọrin ní gbogbo ìgbà. Ó sì lẹ́ jẹ́ pé mi ò lè sọ boya mon ro fi bẹ́ẹ̀ lòun tó dùn bí oyin. Àmọ́ mi ò kí n fìyẹ́n ṣe. Mo máa ń kọ orin dáadáa, pápà jù lọ tímbá ti dá wà nínú ilé. Tí kò dẹ́ sí ẹni kankan tó máa fi mí ṣe yẹ̀yẹ.

O po nnkan ló máa ń mú mi rẹ́rìn o lo pọ̀ yanturu. Tí mba máa mẹnu kan dié ńbẹ̀, ó lè jẹ́ pé tí mo bá gbọ́ tí ẹnìkan ń ṣàwàdà lẹ́gbẹ̀ẹ́ mi, tàbí tó sọ nípa nǹkan tó ti ṣe rí tó pa ni lẹ́rìn-ín. Ó sì lè jẹ́ pé àwọn ohun ọ̀sìn bí ajá, bí ológbò ló ṣe nǹkan kan, ló ṣe nǹkan kan kan tí bí tó ṣe ere pa tàbí tó kàn hùwà òmùgọ̀, mo máa rẹ́rìn-ín. Bákan náà ó sì ṣe é ṣe pé ó jẹ́ pé irú ìdàrayà kan ni mo ń wò tàbí eré orí ìtàgé tó sì pa ni lẹ́rìn-ín, ó máa mú mi rẹ́rìn-ín. Bákan náà teeyan bá fi owó ránṣẹ́ sí mi, mo máa múnu mí dun jọjọ̀, mo sì máa rẹ́rìn-ín. Ó sì lè jẹ́ pé ẹ̀rín ẹni, ẹlòmíìn tó wà ládúgbò mi tàbí tó wà lárọ̀wọ́ tó mi ló mú kí n rẹ́rìn-ín. Tàbí kó jẹ́ pé ọ̀rọ̀ tẹlòmíìn sọ lọ́ọ̀kan tí kò kàn mí ò, àmọ́ tí mo, tí mo gbọ́ bí wọ́n ṣe ń sọ, tí wọ́n sì ń rẹ́rìn-ín, ìyẹn náà lè pa mi lẹ́rìn-ín. Bákan náà ó lè jẹ́ pé orí àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ alágbéká mi ni mo ti ń bá a yàn sọ̀rọ̀ tí ẹni náà sì ń sọ nǹkan tó pa mi lẹ́rìn-ín. Bákan náà àwọn ètò mi wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán mi tí ó jẹ́ pé a dì í dì ṣe láti máa pa ni lẹ́rìn-ín. Nígbà tí o baa dàbí pé ọwọ́ dílẹ̀ tàbí tí nǹkan fẹ́ máa ṣú mi, mo máa ń wo àwọn eré bẹ́ẹ̀ láti lè fi dá ara mi lára yá àti láti pa mi lẹ́rìn-ín, p'ára mi lẹ́rìn-ín. Bákan náà mo máa ń diidí fẹ́ mú kí àwọn èèyàn rẹ́rìn-ín ládùgbò tàbí t'ón wà ní ìtòsí mi, pààpa jùlọ tí gbogbo ẹ̀ bá dá páropàro tó sì dàbí pé ọjọ́ yẹn fẹ́ ri i bákan tí gbogbo ara èèyàn o dárayá, màá fẹ́ láti jẹ́ kí wọ́n rẹ́rìn-ín. Nígbà temí nàá bá dẹ̀ tí ń ṣàwàdà pẹ̀lú wọn, èmi náà màá máa láyọ̀, màá sì máa rẹ́rìn-ín.

Iye ìgbà tí mo máa ń fi wo ojú àwòrán lójoojúmọ́ pọ̀ gan. Ó fẹ́ lè jẹ́ pé mo máa ń wà lórí ẹ̀rọ alágbèéká mi ní gbogbo ìṣẹ́jú tó wà nínú ọjọ́ kọ̀ọ̀kan. Mo fẹ́ràn kí n máa tẹ àtẹ̀jíṣẹ́ gan, ọ̀pọ̀ nǹkan tí mo sì ń ṣe láti fi mọ́wọ́ wọlé. Orí ẹ̀rọ àtẹ̀jíṣẹ́ mi, orí ẹ̀rọ alágbèéká mi ló wà. Nítorí náà ó fẹ́ lè jẹ́ pé ojú mi ò kí ń kúrò lórí ẹ̀rọ alágbèéká mi rárá tàbí orí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ gan lójoojú àwọn ẹ̀rọ yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àti ẹ̀rọ kọ̀m̀pútà nítorí pé ibẹ̀ ni mo ti ń jẹ, ibẹ̀ ni ilé iṣẹ́ mi. Ó bá sì jẹ́ pé ìgbà tí mo bá fẹ́ daraya díẹ̀ tí mo ń yí sí ẹ̀rọ amóhùnmáwòrán mi, mo máa tún wà wọ́n. Bí ó ṣe rí nìyẹn, mo máa ń kúrò lórí ẹ̀rọ alágbèéká bọ́ sórí ẹ̀rọ alágbèéká mi padà sórí ẹ̀rọ amóhùnmáwòrán mi. Ó fẹ́ lè jẹ́ pé alẹ́ tí bá ń sùn nìkan tàbí tí bá kọ́fẹ̀ rẹ jù lọ́sàn án nìkan ni mo máa ń gbojú kúrò ní ibi ojú àwòrán. Nítorí pé ọgbọ́n tí mo máa ń ṣe gbè ló fẹ́ yípo orí ọ̀rọ̀ àwòrán àti fídíò báyẹn lójoojúmọ́. Ó sì jẹ́ pé tí mo wà ní ibi tí kò fi bẹ́ẹ̀ sí Íńtánẹ́ẹ̀tì báyẹn nìkan ni mi ò kí ń sábà wọ ojú àwòrán. Àmọ́ pẹ̀lú ìyẹn gan fúnra rẹ̀, mo sì lè máa wo àwọn eré tí wọ́n máa ń gbé sórí ẹ̀rọ alágbèéká náà, èyí máa wòó yẹn lọ. Ìyẹn sì tún máa sì pé mo sì ń wo àwòrán náà. Nítorí náà ó fẹ́ lè máa sì bá ti mi kí n wo àwòrán àfi tí bá ń sùn nìkan.

Ah! Mi ò kí ń sáré mọ́. Mi ò de ń sáré mọ́. Atí igbá ti mo ti dàgbà yen, mi ò ti kí ń sáré mọ́. Kódà fún eré ìdárayá gan, mi ò kí ń sa, sáré. Ìgbà tí mo wà n kékeré, mo fẹ́ràn kí ń máa sáré gan. Kódà tó bá jẹ́ pé iṣẹ́ tí ó fi bẹ́ẹ̀ pọ̀ tàbí ibi tí ó fi bẹ́ẹ̀ jìnnà lọ rán mi lọ. Mo máa ń fẹ́ràn kí ń sáré lọ bẹ. Mo sì máa ń sáré fún ilé ìwé mi náà n gbà tí mo wà ní kékeré. Àmọ́ nígbà tí mo fi máa dàgbà, ara ti ń dara agbà, otí ń rẹ́ mi, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí sáré mọ́. Mo kàn fẹ́ràn kí ń máa rìn. Bí n bá ṣẹlẹ̀ rìn tó, nítorí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní ọwọ́ níta. Nínú ilé ni iṣẹ́ mi wà. Ntorí náà mi n kì í rí, ri, sábà ní ọ̀pọ̀ ààyè láti nàró dìde, ṣeré jáde, ṣe gbogbo ẹ́. Ntorí náà àsìkò kékeré tí bá ní, máa wú mi láti rìn. Àmọ́ ṣí sáré o, mi ò kí ń, mi o ki n dánwò. Ntorí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn re mo. Mi fi bẹ́ẹ̀ gbá tie. Àmọ́ bóyá tí ó bá di kọ̀rọ̀ǹgídá, tí bá nílò àti sáré, mo máa sáré o. Mo máa fẹsẹ̀ fẹ́. Àmọ́ ní báyìí mi ò kí ń sábà sáré. Ntorí i pé ẹ kó fi bẹ́ẹ̀ sin ti rí. Mo nílò láti ṣe tó gbà kí ń sáré. Kò sí si eré ìdárayá tí mò ń ṣe tó gbà kí ń sáré. Mo sì sí ní ibi tí ó jẹ́ pé ṣí sáré la máa fi máa dù ọkọ̀ wọ̀ tàbí pé ó jẹ́ pé màá máa ṣe kọ̀njú kọ̀njú nítorí sún kẹ́rẹ fà kẹ́rẹ ọkọ̀. Ntorí náà kò sí ìdí kankan fún mi láti sáré. Ibi tí mò ń gbé gbẹ̀ṣẹ́ ni ó lè jín láàárọ̀ kí ó dẹ̀ dé bí tò ń lọ lásìkò tó rò pé ó yẹ kó dé bẹ́ẹ̀ náà. Iyen ò jẹ́ kí ń máa rí ààyè láti máa sáré. Ìyẹn náà ló ṣe fún mi ni ibálẹ̀ okan láti máa má, láti máa wá sáré. Àmọ́ ìrìn ni n tiẹ̀. Mo fẹ́ràn kí ń máa rìn. Kódà tí mi bá ní ǹnkan kan láti ṣe níta, ìgbà mìíràn kan máa jáde rìn gbogbo àyíká, rìn lọ síwájú, rìn lọ sẹ́yìn.

Àmọ́ má rán, màá rán tí àlá mi kódà, mo màá rán tí àwọn èyii tò dàbí pé kò hàn kedere gan, mo màá rán tí ẹni kedere. Ènìyàn ló máa ń sì ń ràn mí lọ́wọ́ láti lè ṣàlàyé ẹ̀ fún èèyàn. Páà pà jú lọ tó bá kan ẹnìkan tí mo rí ninu àlá, tí ó sì dàbí pé ohun tó ṣẹlẹ̀ nínú ibẹ̀ kò bá mi lára dé. Bákan náà tí bá fẹ́ gba àdúrà nítorí àlá mi tí mo rí pé kò lọ dáadáa, mo máa sọ àwọn nǹkan yẹn ní kete kete fún ẹlẹ́dàá mi, Ọlọ́run. Kí ó lè jẹ́ pé tó bá jẹ́ ǹkan burúkú ni mo fi lá àlá, àwọn nǹkan yẹn mi ò ní fẹ́ kó wá ṣojú taye tàbí kó, kó ṣẹ mọ́ mi lára. Mo màá n rán tí dáadáa, tó bá sì jẹ oun tó máa mú ìbùkún wá fún mi náà ni, màá sọ àwọn nǹkan tí mo rí ninu àlá yẹn ní kete kete fún Ọlọ́run nínú àdúrà kí ó lè jẹ́ pé àwọn nǹkan yẹn wá ṣẹ mọ́ mi lára kí ó sì mú ìbùkún yẹn wá sórí mi. Ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn kí n máa lá àlá, nítorí pé púpọ̀ nínú ẹ̀ máa ń fara pẹ oun tó ṣẹlẹ̀ lójú ayé, ó sì máa ń fún mi ní ìlànà bí mo ṣe máa wùwà sí èèyàn, tàbí tí mo ṣe máa wo, tàbí tí mo ṣe máa rìn ìrìn ọjọ́ kejì. Ìgbà mi ṣi rèé o máa ń dá mi lẹ́kún láti jáde tàbí rìn ìrìnàjò lọ sí ibi tó bá jìnnà. Tàbí kó fún mi ní ìtọ̀na nípa ẹni tí mo fẹ́ lọ kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà ó máa ń dùn mọ́ mi ninu nígbà tí bá rí pé mo lè rán tí àlá tí mo lámọ̀jú, tí mo sì lè sọ nínú àdúrà tàbí sọ fún ẹni tí mo mọ̀ pé mo fọkàn tán, tí mo sì lè sọ nǹkan àṣírí fún, áá lé gbà mí ní mọ́ran bí màá ṣe ṣe, bóyá mo nílò láti wá nǹkan ṣe síi ni tàbí kí nǹkan gbàní ọkàn mi pé àlá gọ̀. Ṣùgbọ́n màá rán tí dáadáa inúu mi sì máa ń dun nítorí pé ẹ̀bùn gidi ni láti máa rán tí àlá tí èèyàn bá là.